Omi tó má a ń mu lojojumo ń pọ̀ tó. Báwo ni omi tó má a ń mu lojojumo ń pọ̀ tó? Omi tí mo má ń mu lojojumo má ń pọ̀ tó iwọn gálọ̀nù méjì sí mẹ́ta lojojumo.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Pàápàá ọjà kọjá tí mo bá dáwọ́ lé láti fi rí pé ó dára.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní ìṣe ri? Rara emi ko tii le enikookan kuro ni ise ri. Bio tile je wipe mo sese bere ise ni, emi ko tii le eni kankan kuro.